Ah! Ó ti pẹ́ o, èmi kò lè rántí ìgbà tí èmi kẹ́yìn lọ wò ó. Nítorí pé èmi kí ń, èmi kí iṣẹ́, iṣẹ́ kì ń, kì ń gbà mí láyè, kì ń jẹ ẹ́ ráyè láti ṣe ohun mìíràn. Ẹ̀, tí ó bá di ẹ̀yìn ọ̀sẹ̀, èyí, mo máa ń fi ẹ̀yìn ọ̀sẹ̀ mi ń sinmi ni. Torí iṣẹ́ tí mo máa ń ṣe láàárín ọ̀sẹ̀ ti máa ń pọ̀ jù. Ṣé èmi kì í ráyè lọ. Ó ti pẹ́ èmi, èmi, èmi, èmi kò lè rántí ìgbà tí èmi kẹ́yìn lọ gbẹ̀yìn.

Oja tuntun yíò jáde ní oṣù tó ń bọ̀, bí olùta ọjà mi ṣe sọ fún mi. Èmi dè ń wo, èmi gbójú sọ́nà nítorí, nítorí pé èmi, èmi mọ̀ pé àwọn ọjà tí ó, tí ó, tí ó dé àwọn ọjà tí ó tó dára ni tí èmi yó, tí èmi yóò fẹ́ràn gidi gidi. Nítorí náà èmi ń gbójú sọ́nà wo, sí ìgbà tí ọjà tuntun yíò jáde.

Bẹ́ẹ̀ni, mo má ń tẹ̀lé òfin yàrá ọkọ̀. Àwọn òfin tó wà nínú àwọn yàrá ọkọ̀ tí mo máa ń wọ̀, àwọn òfin náà ò pọ̀. Àwọn òfin náà dẹ́wà fún, fún, àwá náà ló wà fún. Láti má kó má ba lè sí ìjàm̀bá nínú ọkọ̀. Nítorí náà, èmi máa ń tẹ̀lé òfin ìjàm̀bá ọkọ̀.

N, ọkùnrin lè mí nítorí náà tí irun mi bá ti kún, mo máa ń gé kó lọlẹ̀. Tí èmi bá ń jáde, mo máa ń mú kóòmbù tí mo máa ń fi ya irun mi kí ó bá lè ṣe dáadáa. Àmọ́ tí mo bá rí pé ó ti ń kún tó ti ń yọ mí lẹ́nu, mo máa lọ sí ọ̀dọ̀ agẹrun láti bá mi gé e kó kere.

Ìmọ̀ tuntun tí èmi fẹ́ kọ́ fún ìṣe mi jẹ́ ìmọ̀, ìmọ̀ AI tí àwọn olóyìibo ń pè ní Artificial Intelligence. Nítorí pé ní àkókò tí a wà yìí AI ti ń mú kí iṣẹ́ kí ó rọrùn gan.

Hmm adùn tí mo fẹ́ràn jù nínú ice cream. Adùn tí mo fẹ́ràn jù nínú ice cream jẹ́ adùn banana tí à ń pè ní o, tí àwọn, àwọn olóyì, àwọn Yorùbá mọ̀ sí ọ̀gẹ̀dẹ̀. Èmi fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ gan. Nítorí náà tí èmi bá fẹ́ ra ice cream, adùn ọ̀gẹ̀dẹ̀ ńí irú ice cream tí èmi máa ń rà. Ni ìgbà kí ìgbà tí èmi bá fẹ́ ra ice cream.

Màá kọ́kọ́ fi ọkàn balẹ̀ láti wo irú ìṣòro tí mò ń dojú kọ. Lẹ́yìn náà, màá ṣe àyẹ̀wò àwọn ojútùú àbí ọ̀nà àbáyọ tí mò lè fi kúrò nínú ìṣòro bẹ́ẹ̀. Nígbà náà, màá kọ àwọn ọ̀nà àbáyọ tàbí ojútùú, màá kọ wọ́n kalẹ̀. Lẹ́yìn náà, màá wá gbé ìgbésẹ̀ láti lo ìlànà tàbí tọ ipa àwọn ọ̀nà àbáyọ tí mò ti kọ̀ sílẹ̀ láti fi múra mi kúrò nínú ìṣòro náà tàbí láti fi dẹ́kun ìbàjẹ́ tí ìṣòro náà ti lè dá lẹ̀.

N, àwon oun èlò to se pàtàkì jùlọ níbi isẹ́ mi je ẹ̀rọ ayára bí àṣá tí mo máa ń lò. Nítorí iṣẹ́ kọ̀ǹpútà ní iṣẹ́ tí èmi máa ń ṣe. Mo máa ń fi kọ̀ǹpútà ṣiṣẹ́. So nítorí náà ìkíni nínú oun tó ṣe pàtàkì jùlọ fún mi ní ibi iṣẹ́ jẹ́ ẹ̀rọ ayára bí àṣá.

Bẹ́ẹ̀ni o, èmi ní ìwà tó dára nígbà tí èmi bá ń jẹun àti kékeré ni àwọn òbí mi ti kọ́ mi wípé nígbà tí ènìyàn bá ń jẹun, àwọn ìwà kan wà tí ènìyàn kò gbọ́dọ̀ wù. Wọ́n deti kọ́ mi ní àwọn ìwà tí ènìyàn gbọ́dọ̀ wù tí ènìyàn bá ń jẹun, ènìyàn kìí pariwo, tí ènìyàn bá ń jẹun, ènìyàn kìí sọ̀rọ̀, tí ènìyàn bá ń jẹun, ènìyàn kìí ń lo fóònù nígbà náà.

Ah! Èmi ò ní aṣọ wíwẹ̀ o. Àmọ́ èmi yóò gbìyànjú láti wá aṣọ wíwẹ̀ ra kí èmi kí ó lè máa lò ó tí èmi bá fẹ́ wẹ̀. Bóyá tí ó bá di ẹ̀yìn ọ̀sẹ̀, mà á lọ, mà á jáde lọ sí ọjà láti wáa rà.

Èmi máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ gan, nítorí tí èmi bá wà níbi iṣẹ́ tí èmi ń, tí mo ń ṣe, tí mo ń gbẹ̀ ń fẹ́ gbọ́ bóyá orin àbí ǹkan mìíràn tí mo kò fẹ́ da àwọn tí tó wà láyìí ká mi lámu, ẹ̀rọ ìdákẹ́jẹ́ máa ń, ó máa ń ràn mí lọ́wọ́.

Mo máa ń jẹ gúọ̀mù lẹ́ẹ̀kọ̀kan, àmọ́ kò ní ṣe ohun tí mo máa ń jẹ ní gbogbo ìgbà. Ṣùgbọ́n ìyàwó mi like gúọ̀mù gan. Áà ọmọ òun like gúọ̀mù, ó máa ń jẹ, ó máa ń jẹ gúọ̀mù bí ó jẹ ni. Òun náà ni, òun ló máa ń jẹ́ kí n jẹ. Tí mo rí, tí mo bá rí bí ó ṣe ń jẹ gúọ̀mù, ó máa ń wù mí gan. Ni ó ṣe máa ń jẹ́ kí èmi náà kí n gbá lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kọ̀kan pé, kí èmi náà kí n tó wù.

Aah, àkókò ọdún tí èmi fẹ́ràn jù lọ jẹ́ àkókò ẹ̀yìn ọdún tí à ń pè ní ìgbà Kérésì, ìgbà ọdún Kérésì. Ìgbà náà máa ń, ó máa ń dùn gan. Láti ìgbà tí mo ti wà ní ọmọ, ọmọdé ni èmi ti fẹ́ràn ìgbà àkókò náà nítorí oríṣiríṣi nǹkan ni a máa ń ṣe. Àwọn òbí wa máa ra aṣọ tuntun fún wa fún ọdún. Oríṣiríṣi oúnjẹ ló máa ń dá, a máa gúnyán, se ọbẹ̀ ẹ̀gúsí, ọbẹ̀ ẹ̀fọ́, ọbẹ̀ ẹ̀fọ́ alásèpọ̀ tó máa fi irú yí pẹ̀lú oríṣiríṣi ẹran. Ẹran, nígbà náà a máa pa adìẹ, pa tọkí, pa ẹran ògunfe. Oríṣiríṣi ẹlẹ́rìndòdò ni wọ́n máa ra sílé láti fi ṣe ayẹyẹ. Ìgbà náà gbogbo àwọn ẹbí wa wọ́n máa wá sí ọ̀dọ̀ wa láti wá ṣe àjọyọ̀ pẹ̀lú wa. Ìgbà mìíràn a máa, a máa, a máa lọ ìrìnàjò lọ sí ìlú wa. Ìgbà náà máa ń dùn. Nítorí náà ni èmi ṣe fẹ́ràn ìgbà náà. Ìgbà náà lẹ́mi, àkókò yẹn ni èmi fẹ́ràn jù lọ.

Tí èmi bá fẹ́ sùn, èmi fẹ́ràn láti máa lo ìrọ̀rí gan. Ìgbà mìíràn mo lè lo ìrọ̀rí mẹ́ta láti rí i pé ọrùn mi àti orí mi o à ń ṣe dáadáa. Kí n bá lè gbadùn ọrùn tí mo fẹ́ sùn.

Ah, èmi kò lo ju eti mi nítorí pé ọkùnrin ni èmi jẹ́. Èmi kò dẹ̀ fẹ́ràn, àm, láti máa lo yẹtí. Àmọ́ mo ní àwọn ènìyàn ní àyíká mi tí wọ́n lu etí wọn. Mama tó bí mi, wọ́n lu etí wọn. Àwọn àbúrò mi obìnrin tó, tó jẹ́ obìnrin, wọ́n lu etí wọn. Ìyàwó mi ó lu etí rẹ̀. Mo dẹ̀ ní àwọn ọ̀rẹ́ tí wọ́n tiẹ̀ lù ju etí kan lọ. Wọ́n, ní etí kọ̀ọ̀kan wọ́n ní bí i wò, bí i mẹ́ta sí márùn-ún tí wọ́n lu síbẹ̀. Ọmọ mi náà, ọmọ mi tí mo fẹ́ràn. Ẹ̃! Ọmọ mi ayànfẹ́. Ẹ̃! Àánú Oluwá pọ̀ mi. Òun náà nígbà tí a bi, a lu etí rẹ̀ ní, àm, oṣù tí a bi. Mama rẹ̀ àti grandma rẹ̀ àti Aunty rẹ̀ won gbé e lọ sí hospital láti lọ lu etí rẹ̀

Oríṣìíríṣìí ọ̀nà ni èmi máa ń gbà dáàbò bo ayé kọ̀ọ̀kan mi ní orí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń lo fún àwọn ímeèlì mi, mo máa ń lo nọ́mbà àṣírí tí ẹni kankan kò lè, kò lè, kò lè mọ̀. Àwọn, àwọn nọ́mbà tó jẹ́ pé èmi nìkan ni, ni mo lè ronú rẹ̀. Àti wípé ohunkóhun tí mo bá f-- tí mo bá, tí mo kò bá fẹ́ kí àwọn ènìyàn kí, kí wọ́n, kí wọ́n, kí wọ́n rí èmi kì í fi wọ́n sí orí Íńtánẹ́ẹ̀tì.

Ah! Owó tí èmi ń gbà kò dára tó. Èmi fẹ́, mo fẹ́, èmi fẹ́ máa gba owó tó, tó tó, owó tó tówótótó jù ọ̀sán. Owó tí ènìyàn yóò gbà tí, tí ó tàn í ṣẹ́. Owó tí ènìyàn máa gbà tí ó ha lè ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ó fẹ́, tí a lè jẹ oúnjẹ tó dára sí ikùn ara rẹ̀, tí a lè gbé nílé tí ó wùú. Owó tí ènìyàn tí ó gbà tí a lè, a lè ra ohun tí ó bá fẹ́ rà fún ilé rẹ̀, ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ àti àwọn ẹbí rẹ̀ àti àwọn ènìyàn rẹ̀ ni èmi fẹ́.